Ìgbà melo ni o ma nfo eyin lojoojumo? Iye ìgbà ti mo ma nfo eyin lojoojumo je ekan. Ẹ̀ẹ̀kan ni lawáa ńma nfọ eyín nibí bai. Tí a bá ti fọ eyín láàárọ̀ nìkan, òtí tan. Àwọn ò kí ń fọ eyín lálẹ́, báwọ́n kan ṣe máa ń fọ? Although, àwọn kan máa ń fọ o. Àwa ò kí ń fo eyín lálẹ́. Arọ̀ nìkan ni. Tí a bá ti fọ eyín nbí, òtí tan niyen.

Ṣé o ní ọkọ̀? Rárá o, mi ò ní ọkọ̀. Mi ò ní ọkọ̀ rárá ṣùgbọ́n mo ṣe ń bẹ Ọlọ́run kó pèsè fún mi. Ke mi ná ra ọkọ̀ tèmi ṣùgbọ́n mo mọ ọkọ̀ wà dáadáa. Mo mo ọkọ̀ wa dáadáa, mo bẹ̀ ọlọ́run ko ra ọkọ̀ tèmi fún èmi náà kí n lè má wa ọkọ̀ mi kí nfi má gbé àwọn mọ̀lẹ́bí mi káàkiri.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? À wa o fi bẹ́ẹ̀ ní àṣà kankan táa máa ń ṣe ju ká bọ̀wọ̀ fágbalàgbà lọ àti ọmọdé, gbogbo wa la ní tẹríba la máa ń bọ̀wọ̀. Ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ sí àṣà kan pàtó wípé táa ń ṣe àbí kiní nítorí Èkó ni wọ́n bí gbogbo wa sí, aà gbé lóko.

Ṣé o fẹ́ràn jókòó nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Bẹ́ẹ̀ni, kódà nínú ọkọ̀ orí-ilẹ̀ gan-an, ẹgbẹ́ fèrèsé ni mo máa ń jókòó sí. Mo nífẹ̀ẹ́ kí mo jókòó sí ẹgbẹ́ fèrèsé. Nígbà yìí, mo nífẹ̀ẹ́ kí n jókòó nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú.